Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Mo máa kó aṣọ náà sí ọ̀run mi tí mo bá ti fẹ́ wẹ̀. Tí mo bá sì ti wẹ̀ tán, tí mo bá ti dé ilé ìwẹ̀, n ó bọ̀. Lẹ́yìn tí mo bá ti bò tán, lẹ́yìn tí mo bá ti bò tán, n ó mú aṣọ ìbọ̀wẹ̀ mi, n ó fi búra, n ó sì fi nu gbogbo omi ara mi nù.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tí o kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ ni ọjọ́ tí ọ̀gá mi fún mi ni. Tí mo sọ fún ọ̀gá mi wípé mo ti fẹ́ máa lọ sí ilé ìwé padà, tí ó sì sọ fún mi pé kí n tó lọ, mo máa ní láti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ tí mo sì kọ́, tí mo sì fún.

Se oúnjẹ kan wa ti o ko fẹ́ràn? Kilode? Oúnjẹ tí mo kò fẹ́ràn ni ẹ̀wà. Mo kòrira ẹ̀wà nítorí pé tí mo bá jẹ ẹ̀wà, ó máa ń jẹ́ kí àyà ta mi títí alẹ́. Tí n ba jẹ ní àárọ̀, títí alẹ́ ọjọ́ náà ó fi lẹ̀ ni àyà ó máa ta mí. Kò sí n tètè rọdù níkùn mi.

Gbó nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mi ò nígbàgbọ́ tó bẹ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́ lórí nǹkan bí i ìjọsìn ni, lórí ìjọsìn, mo máa nígbàgbọ́ lé lórí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ lásán ni, ìwọ̀nba ni mo nígbàgbọ́ lórí ọ̀rọ̀ àtọwọ́dọ́wọ́ mọ.

Sọ fún wa nípa títà ní ọjà. Òun ti ìyá mi jẹ́ onítàjà ńlá gidi, oun tí o ṣì máa ń tà ní ọjà ni àwọn aṣọ tí wọ́n rán, àti ǹkan tí wọ́n fi rán wọn ni wọ́n máa ń tà ní ojú ọjà. Ọjọ́ mẹ́rin mẹ́rin ni a sì máa ń naja ní ìlú wa, tí wọ́n sì máa ń ta aṣọ púpọ̀ díẹ̀.

Báwo ni a ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo òun ni wípé mo gbé kọ́kọ́rọ́ sí pẹ̀lú nọ́mbà tí mo ju pamọ́ sórí fóldà mi. Eleyi fi jẹ pe emi nìkan ni o le ṣe pẹ̀lú password náà.

Ọkọ̀ wo ni o fẹ́ràn kilódé? Ọkọ̀ tí mo fẹ́ràn ni ọkọ̀ ayọ́fẹ́rẹ́, tí ó sì ní ẹ̀rìn dáadáa tí o lè sáré. Pápa jùlọ, mo fẹ́ràn ọkọ̀ Camry tàbí ọkọ̀ ti. Mo Bugatti. Mo nífẹ̀ẹ́ sí àwọn ọkọ̀ yìí gidigidi, mo sì nífẹ̀ẹ́ sí kí n rà á.

Sọ fún wa nípa ìrántí àkọ́kọ́ ìkórè. Ìrántí àkọ́kọ́ ìkórè mi, àwọn tí ó bá mi ṣiṣẹ́ ni àwọn ọmọṣẹ́ mi tí wọ́n bá mi ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ tí mo dá sílẹ̀. Nǹkan ọ̀gbìn ni a si ń gbìn. A ń gbin kòkó, iṣu àti obì tí a sì kúrò, a sì kó kúrò lóko nígbà tí wọ́n gbó fún títà.

Báwo ni o ṣe ń bá ìbátan tí o jìnnà sọ̀rọ̀? Ìbátan tí ó jìnnà sí mi, mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ tàbí ẹ̀ márùn nínú oṣù nígbà mìíràn. Mo sì máa ń gba, mo máa ń lo fóònù àgbéká mi ni mo fi ń bá wọn sọ̀rọ̀ torí mo ní nọ́mbà oníkálukú wọn tí n ò mọ̀ pẹ wọn ní ọ̀sọ̀sẹ̀ láti bèrè se àlàáfíà ní o.

Sọ fún wa nípa títa ohun ní ojú ọ̀nà. Títa ohun ní ojú ọ̀nà, ó jẹ́ ǹkan tí ó gbà wàhálà púpọ̀ torí wípé ẹ̀gbẹ́ ojú ọ̀nà ni ẹni náà yóò dúró sí tí oorun yóò máa pa. Ṣùgbọ́n nígbà mìíràn tí ènìyàn bá rí abẹ́ ibojì kan ní ẹ̀gbẹ́ ojú ọ̀nà tí ó le dúró sí, ó máa ń tún jẹ́ kó rọrùn fún ènìyàn díẹ̀, wọ́n sì máa ń lò tó wákàtí márùn-ún. Àwọn ènìyàn tí ó ń kọyà lọ lójú títì ni wọ́n máa ń rà á.

Sọ fún wa nípa adirẹ àti aṣọ tí à ń kùn. Adirẹ àti aṣọ tí à ń kùn. Tí a fẹ́ kùn wọ́n, a ó gbe sínú ohun gbígbóná, a ó rí pé ó mọ dáadáa síwájú kí a tó máa fi aró kùn. Àwọn tí wọ́n ṣiṣẹ́ náà ni wọ́n sì ń ṣe.

Laye bí ó ṣe ń lọ sí ọ̀dọ̀ dókítà. Mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà nígbà tí ara mi, tí mo bá ríi wípé ó fẹ́ rẹ̀ mí díẹ̀, àbí tí ara mi ò yá dáadáa ni mo máa ń yọjú sí dókítà kí wọ́n máa yẹ ìlera ara mi mọ. Mo sì máa ń lọ tó bí ẹẹmeji lóṣùọ̀ṣù.

Báwo ni mo máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn? Bí mo ṣe máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn. Bọyà ẹni yẹn ṣe nǹkan tí ó wù mí lórí. Àbí ọ̀rẹ́ mi tí a ti pàdé ní ọjọ tó ti pẹ́, mo nífẹẹ sí kí n máa ba ọ̀wọ́ ènìyàn. Tí mo bá rí pé mo ti àbí.

Akoko mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Mo máa ń gbé fóònù mi pé kí o máa jí mi ní ọwọ́ agogo mẹ́fà lójoojúmọ́, agogo mẹ́fà àárọ̀ kùtùkùtù. Kí n lè tètè dé ibi iṣẹ́ àti láti tètè ṣiṣẹ́ òòjọ́ mi síwájú kí àwọn ènìyàn tó ń kún ọ̀dọ̀ mi.

Sọ fún wa nípa páànù orún. Páànù orún, ibi òkè ilé tí a bá kọ́ ni a máa ń fi páànù sí i. Iṣẹ́ tí ó sì ń ṣe ni wípé ó ń dáàbò bo a ki n jẹ́ kí òòrùn ki ó pa wá. Ó sì máa ń jẹ́ kí abẹ ibẹ ibi tí a wà kí ó tutù kí ó má gboná. Ó sì máa ń ran ènìyàn lọ́wọ́ púpọ̀.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo sínú ọkọ̀ mi ní ọ̀sosẹ̀. Oko ti mo n lo camry ayọ́kẹ́lẹ́. Ó jẹ́ ọkọ̀ kan tí kò kí ń jepo lọ́pọ̀. To bá jẹ́ pé mi ò gbé lọ sí ibi tí ó jìnnà, epo díẹ̀ ni ọkọ̀ náà máa ń mu.

Báwo ni àwọn ọmọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀? Báwo sì ni wọ́n ṣe ń ṣeré nísinsìnyí? Tí àwọn ọmọdé bá ń ṣeré tẹ́lẹ̀, wọ́n ó perawon jọ alẹ́. Ìyá àgbàlagbà yóò máa sọ ìtàn àlọ́ fún wọn, tí wọ́n yóò sì tẹ́tí, tí yóò sì bèrèbé lọ́wọ́ wọn. Ẹ̀kọ́ wo ni wọ́n rí kọ́ nínú àlọ́ náà? Ṣùgbọ́n nísìnyí, àwọn ọmọdé ò ń gbọ́ àlọ mọ́. Fóònù ni wọ́n ń tẹ̀ tí wọ́n fi ń ṣeré.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni o, mo má ń ṣiṣẹ́ láti ilé. A má jilo ní àárọ̀ kùtùkùtù. Tí mo bá jí, mo nifẹ sí kí ènìyàn ṣ'iṣẹ. Má gba wájú ìta, máa pọn mi, má f'ọbọ, má sì tú inú ilé ṣe.

Ṣàlàyé bí omi ṣe ń dé ilé. Bí omi ṣe ń dé ilé, mo máa ń lo, omi máa ń dé inú ilé pẹ̀lú pé a ní konga níwájú ọ̀dọ̀ wa. Bẹ́ẹ̀ sì ni omi de máa ń wọlé. A ti mú pipe pẹ̀lú tí a bá tan ẹ̀rọ amúnáwá, tí a ó fi fa omi sí inú ilé, tí a ó sì lò ó lẹ́yìn tí ó sì tọ mọ amọ́ sínú àga ńlá tí a ó máa lò inú rẹ̀ díẹ̀díẹ̀.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni wípé mo máa ń tètè jí dé ojú pópó síwájú kí àwọn ènìyàn tó pọ̀. Nítorí èyí kò ní le sí ìdinà ojú pópó, ìdinà ọkọ̀ fún mi láti máa tètè dé ibi iṣẹ́ mi. Fún àpẹẹrẹ, tó bá yẹ kí ń dé ibi iṣẹ́ ní ọwọ́ aago mẹ́jọ, mo ti máa dé ojú pópó níbi ọwọ́ aago mẹ́fà àárọ̀ kùtù.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ní inú ilé wa, tí a ó ra oúnjẹ tí oníkálukú yóò jẹun sínú wa, yóò sì dùn nígbà mìíràn. Tí ó bá di ọwọ́ alẹ́, a ó tàn tẹlifíṣàn tí a ó sì máa wo eré Yorùbá níbẹ̀.

Ní ọ̀rọ̀ rẹ̀, báwo ni ó ṣe rí kí àwọn ọ̀dọ́ lọ ṣ'iṣẹ́ ní ìlú òkè? Ní erọ̀ òtítọ́ mi, kí ọ̀dọ́ lọ ṣ'iṣẹ́ ní ìlú òkè, ó máa ń fa kí wọ́n làjú rí sí, kí wọ́n rí àwọn ǹkan tí wọ́n ń rí àti pé kí wọ́n mọ̀ sí i nípa ohun tí wọ́n ń mọ̀. Ó sì máa ń jẹ́ kí wọ́n múra ṣiṣẹ́ dáadáa lọ́wọ́ àkọ́sí pé tí wọ́n bá wà nílé, tí wọ́n bá wà nílé, wọ́n yóò máa rí pé ilé ni wọ́n wà, wọn kò ní múra tó.

Ṣàlàyé àwòrán kan tí o fẹ́ràn gidigidi. Àwòrán tí mo fẹ́ràn gidigidi ni àwòrán tí mo yà pẹ̀lú bàbá mi nígbà tí mo wà ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tí wọ́n fún mi ní ẹ̀bùn ẹni àkọ́kọ́ tí ó gbégbá orí lóke nínú kíláàsì mi.

Sọ fún wa nípa ọjọ́ tí o ń lọ lọ́nà tí ọkùnrin tí ara. Ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ tí, ọjọ́ náà ni wípé mò ń lọ, wọn rán mi níṣẹ́ láti lọ sí ibì kan ṣùgbọ́n ẹni náà ò tètè dé. Mo wá ní kí n ba ẹni pé tí, kí n lè dé ibẹ̀ ṣùgbọ́n.

Sọ fún wa nípa omi ńlá tí o ti rí. Ara àwọn omi ńlá tí mo ti rí ni omi kan tí wọ́n ń pè ní Areti ní ìlú ọ̀dọ wa. Ó wà ní ẹ̀gbẹ́ ojú títì, ẹ̀gbẹ́ ojú títí ní abẹ́ ojú pópó tí ó sì máa ń ṣàn. Ó jẹ́ omi kan tí àwọn èèyàn máa ń fọṣọ tí wọ́n sì máa ń wẹ̀ nínú rẹ̀.

Sọ fún wa nípa ọkọ̀ tí ẹ̀ ń gùn lọ sí ìlú. Ọkọ̀ tí a ń gùn lọ sí ìlú bí ó ṣe rí. Ọkọ̀ náà jẹ́ ọkọ̀ kékeré tí kò tóbi púpọ̀, ṣùgbọ́n ọkọ̀ náà jẹ́ ọkọ̀ kan tí ó ń sáré. Àláwọ̀ funfun pẹ̀lú táyà dúdú.

Ti ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí mo bá ti jí ní òwúrọ̀, n ó lọ sí ilé ìjọsìn láti gbàdúrà sí Ọlọ́run. Lẹ́yìn ìgbà náà, tí n bá tí délé tán, n o sisẹ́ mi àárò, n ó gbá ilè iwájú ìta àti ẹ̀yìnkùlé, síwájú kí n tó máa lọ síbi iṣẹ́ mii.

Nínú ọ̀sẹ̀ lo fẹ́ràn jù. Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Satide. Eleyii ti à mọ́ sí ọjo àbámẹ́ta pẹ̀lú àìkú. Nítorí ọjọ́ yìí ni mo máa ń ráyè láti sinmi nílé, àti láti bá àwọn ará ilé mi ṣeré dáadáa.

Kí ni o máa sọ fún ara rẹ nígbà tí o pé ogún ọdún? Ohun tí mo máa n sọ fún ara mi nígbà tí mo ti pé ogún ọdún ni wípé, "Mo gbọdọ̀ jẹ́ ènìyàn ńlá ní ilé ayé mi, mi kò gbọdọ̀ fi ayé mi táfalà, mi o kí ń ṣe ọmọdé mọ́. Mo sì ńigbagbọ́ pé Ọlọ́run yóò jẹ́ ko dáa fún mi."

Omi tóo máa ń mu lójoójúmọ́ pọ̀ tó, omi ti mó maa n mu ní ojoojúmọ́ yóò pọ̀ tó ike ìbu omi mú mẹ́ta, ẹkùn mẹ́ta torí mo je ènìyàn kan tí kò nífẹ̀ẹ́ sí kí ó máa mu omi lọ́pọ̀. Tí mo bá ṣiṣẹ́ kárakára, mo máa ń mu ju bẹ́ẹ̀ lọ nígbà mìíràn.

Tí o mọ̀ ṣe yí padà ní ọdún wọ̀nyí, iṣẹ́ tí mo mọ̀ bí ó ṣe yí padà nínú ọdún wọ̀nyí ni wípé, tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá fẹ́ fi ọ̀rá sí ara ìlù tí a fẹ́ gbé pamọ́, a ó gbé é, kó èédú sínú ǹkan tí a fi ń lọṣọ, a ó máa fi lọ̀ọ́. Ṣùgbọ́n ní ìsìnyí, ẹ̀rọ́ ti wà tí a ó ti taná mọ́ tí a ó fi si tí yóò sì gbé ọ̀rá si lẹ́yìn.

Léro rẹ kí ni oun sọ ibìkan dì ilé? Ohun tí ón sọ ibìkan dì ilé ni àwọn ènìyàn tí ó ń gbébẹ̀. Torí tí a bá kọ́ ibìkan tí ilé wà tí ó si sì ní ènìyàn níbẹ̀, ilé náà maa padà di ahoro ni. Tí ilé náà yóò sì run. So tòrí náà, àwa ènìyàn tí a ń gbébẹ̀ ni o ń jẹ́ kí a máa pè é ní ilé.

Sọ fún wa nípa jíjókòó síta ní àṣálẹ́. Jíjókòó síta ní àṣálẹ́, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ láti jókòó síta ní àṣálẹ́ torí ooru máa ń mú nínú ilé. Páápàá jùlọ nígbà ọ̀gbelẹ̀, mo nífẹ̀ẹ́ sì kí n máa jáde jókòó síta torí afẹ́fẹ́ ìta dára fún àgó ara.

Ṣàlàyé bí o ṣe ń lò àwòrán ilẹ̀. Bí mo ṣe ń lò àwòrán ilé ní wípé, èèyàn bá fẹ́ wá ṣùgbọ́n ó lè gbejáde wípé àwòrán ilé un rẹ o àti wípé òun ni un ó ṣe mọ̀ bí ilé yóò ṣe dúró, bí wọ́n ò ṣe gbẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ àti bí wọ́n yóò ṣe parí rẹ̀.

Tí wọ́n bá nílò ìrànlọ́wọ́, bẹ́ẹ̀ sì ni pàtàkì jùlọ. Tí o bá jẹ́ pé ìwé ni wọ́n jọ jọ ń kó papọ̀, wọ́n yóò máa bèèrè lọ́wọ́ ara wọn tí nǹkan bá rújú tí wọ́n yóò sì kọ ara wọn.

Sọ fún wa bí ìdílé yín ṣe ń pejọ ní àjọ̀dún. Bí ìdílé wa ṣe ń pejọ ní àjọ̀dún, àwọn èèyàn yóò wá láti ìlú òkèèrè. Ní àwọn tí ó bá jẹ́ ọmọ bàbá bàbá àti àwa tí a wà n bí, a ó péjọ papọ̀. Tí a ó dána fún rawa, tí a ó rojọ́, tí a ó ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ níbí iṣe wa síra wa, tìnu wà yóò ṣì dùn.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù. Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni ọjọ́. Ẹtì. Nígbà tí a bá lọ sí ilé ìjọsìn láti lọ ké pe Ọlọ́run tí ó dá gbogbo wa, tí ó sì jẹ́ kí àwa láyé tì àwa láààyè.